Mo máa ń mú àwọn ímélì mi kọ̀ọ̀kan, gbogbo ímélì pátá ló ní Kíni tí mo máa ń fi wọ́n sí. Lórí fóònù mi, mo máa ṣètò wọn ní ààyè ọ̀tọ̀ọ̀tọ̀. Ìmélì tó ṣe kókó, ìmélì tí kò ṣe kókó, ìmélì tí mo máa ń fi gba iṣẹ́ àti ìmélì àwọn ọ̀rẹ́ lásán. Kí gbogbo wọn bá ṣe wọlé ni màá máa fún wọn sáyé wọn. Kò máa bà á jẹ́ ìdààmú fún mi lọ́jọ́ tí mo bá nílò rẹ̀.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ní ojú ọjọ́ tí ọrùn o bá pọ̀, tí ójò ò dẹ̀ rọ̀, tí ojú ọjọ́ náà dára ti ó gbóná jù tí ó tutù jù. Èèyàn má a mún orí èyàn tùtù ni, iṣẹ́ a yára, iṣẹ́ a jẹ́ ṣíṣe ní kíá kíá, èèyàn ò ní má a sọ pé ọrùn yìí pọ̀, a èèyàn ò ní sọ pé òjò yìí ti ṣú. Èèyàn á ṣiṣẹ́, èèyàn á jáfáfá lórí iṣẹ́ náà, iṣẹ́ náà dẹ̀ má a dára.

Bẹ́ẹ̀ni, mo ń wọ aṣọ àkayò orí ní ibi iṣẹ́ mi. Ìgbà tí mo kọ́ṣẹ́ tán lọ́wọ́ ọ̀gá mi, òun la máa ń ṣe é pè ní àṣọ àkayò orí wípé mo fẹ́ lọ gbàyè, mo fẹ́ lọ dáwà ní ibi tìtẹ̀ mi náà. Àwọn ǹkan kan bí i orógbó, bí i obì, bí i adùn ni ọ̀gá mi fi ṣe àdúrà fún mi nígbà tí mo parí iṣẹ́ náà. Nítorí náà mo wọ aṣọ àkayò orí ní inú iṣẹ́.

Pizza lo jẹ́ ǹkan tó máa ń dá mi lọ́rùn gbogbo ìgbà, ṣùgbọ́n kí n má parọ́ mo un ò jẹ rí. Gbogbo ìgbà kí ìgbà tó bá ti wù mí jẹ, ìgbà ẹni mo máa ń rí pé mi ń lówó lọ́wọ́ dé pé máa lọ rà. Ọjọ́ tó yẹ kí n tó rà tó n gbé kọjá, àwọn tó máa ń lọ gbé fún àwọn èèyàn yẹn, ẹni yẹn ṣí iná kò mọ ẹni tó fẹ́ gbé fun. Bo ṣe yẹ̀ ọ́dọ̀ wa nítorí náà mo wà ní ilé ìwé. Nítorí ó yẹ kí n rà lọ́wọ́ ẹni ọjọ́ o fẹ́ tà kó má ba à gbé padà sí ibi iṣẹ́. Mo dánwò lọ́wọ́ inú, inú yàrá mi, mo tún wá owó ti, mo tún ń lówó lọ́wọ́ nítorí na mi tí ì jẹ rí ṣùgbọ́n o n dá mi lọ́rùn láti jẹ.

Mo sì rí díẹ̀ nínú àwọn ọ̀rẹ́ mi ní ìkẹyìn ọdún tó kọjá. Ìkanná àwọn àbúrò wa ó ṣe àkáyọrí ilé kéwú rẹ̀. Gbogbo wa máa péjú dan láti wá ba ṣe ayẹyẹ àkáyọrí ilé kéwú rẹ̀ náà. Ibẹ̀ la wọn ọ̀rẹ́ mi latún ti pá dé. Sùgbón lẹ́yìn ìgbà yẹn, a sì tún ríra wa yàtọ̀ sí orí ẹ̀ro ìbáraẹnisọ̀rọ̀ tí a fi máa ń bá ara wa sọ̀rọ̀.